Ọjọ́ wo ni nínú ọ̀sẹ̀ ni mo fẹ́ràn jù? Ọjọ́ àbámẹ́ta ni ọjọ́ tí mo fẹ́ràn jù nínú ọ̀sẹ̀ torí irú ọjọ́ báyìí máa sùn dáadáa, kò sí kógikógi pé mo ń tètè jí, ó máa ń tó bí aago méje kí n tó jí. Irú ọjọ́ àbámẹ́ta yìí náà dè ẹ́ ni màá fi ṣe àwọn iṣẹ́ ilé, màá nulẹ̀, máa gbálẹ̀, màá pọn omi, màá fọṣọ, màá fọ abọ́. Àwọn iṣẹ́ tí mo ní ṣe láti bí iṣẹ́ náà tí mo bá dé, mo máa ṣe wọ́n. Àsìkò yìí dẹ́ ni mo tún máa ń ní ààyè láti fi lè lọ bẹ àwọn ọ̀rẹ́ mi wò kí n jáde pẹ̀lú wọn tàbí kí èmi àti àwọn mọ̀lẹ́bí mi kí a jáde kí a lọ jẹ ìgbádùn papọ̀. Ọjọ́ àbámẹ́ta ni ọjọ́ tí mo fẹ́ràn jù nínú ọ̀sẹ̀.

Ṣé mo ní ìwà tó dára nígbà tí mo bá ń jẹun? Bẹ́ẹ̀ni, mo ní ìwà tó dára nígbà tí mo ba ń jẹun. Ni àkọ́kọ́ ná, mi ò kí ń fi ẹnu mi, eh jẹ́ kí, mi kì í jẹ́ kí ẹnu mi kò pariwo nígbà tí mo bá ń jẹun tàbí máa jẹun pàṣà pàṣà. Mi ò sì tún kí ń fi ṣíbí tí mo bá ń lò láti fi jẹun, mi ò kí ń fi ún pariwo pẹ̀lú abọ́. Màá rọra bu oúnjẹ mi kúrò nínú abọ́ ni. Tó bá dẹ̀ jẹ́ pé oúnjẹ tí mo máa fi ọwọ́ jẹ ni, ó ní bí mo ṣe máa ń bu àwọn òkèlè mi tó ṣe pé gbogbo abọ́ ò ní rí yáma yáma. Kì í dẹ́ ṣe pé màá jẹun sí gbogbo ẹnu tó jẹ́ pé gbogbo ọbẹ̀, gbogbo epo máa yí mi ní ẹnu. Tí mo bá dẹ̀ jẹ oúnjẹ tó ṣe wí pé ó ní egungun, ó ti ní abọ́ mìíràn tí mo máa ń mú sọ́tọ̀ tí màá yọ egun sí. Kì í ṣe pé mò ń yọ egun síbi tí mo rí tàbí kí màá jù sí ilẹ̀lẹ̀nle. Mo dẹ̀ ti máa ń gbé omi ìṣanwọ́ sí ẹ̀gbẹ́ tó ṣe pé tí mo bá jẹun tán màá sanwọ́, màá fi ọṣẹ fọ ọwọ́ mi ná. So that, torí kí, ẹm, oúnjẹ tí mo bá jẹ kú máa máa rùn ní ọwọ́ mi. Mo dẹ̀ ní ohun tí à ń pè ní táwẹ́ẹ́nú tí mo fi máa ń nu ọwọ́ ná. Torí mi ò fẹ́ràn kí màá fi ọwọ́ tí mo bá fọ̀, tí mo bá ẹ́ ṣe fọ̀ kí màá fi nu ara. Mo ní táwẹ́ẹ́nú tó wà ní ibi ìjókòó jẹun tí mo fi máa ń nu ara. Ìwà yìí dẹ̀ níyìí, mi ò kí ń wù ní ilé nìkan, mo máa ń wù níta ná. Bí mo ṣe máa ń jẹun nínú ilé, ó náà ni mo ṣe máa ń jẹun níta. Màá jẹun gẹ́gẹ́ bí ẹni tí ó, tí wọ́n kọ́, tí ó gbé ẹ̀kọ́, tó sisun tunrare kọ́.

Irú ojú ọjọ́ wo ni mo fẹ́ràn jù? Mo fẹ́ràn ojú ọjọ́ tó batutù ní ìwọ̀nba, tí ìṣe pó tutù gan-an. Irú àwọn ojú ọjọ́ bẹ́yẹn ni mo máa ń fẹ́ràn. Ó máa ń jẹ́ kí ohun gbogbo kó tutù, oru kò ní múyàn jù, èèyàn ò ní máa làágùn bọ̀ lọ. Gbogbo ohun ìpara tí èèyàn fi ń sara ló rẹ̀ lógé tí èèyàn bá fi ń para. Níṣe ni gbogbo e máa dúró sórí ara tó dẹ̀ máa ṣiṣẹ́ tó yẹ kó ṣe. Kò sí pé ògùn kan ó ti yọ lọ tàbí ògùn kan ti jẹ́ kó kúrò lójú ara. Irú ara bẹ́ẹ̀ gan, ara ò kí ń kán èèyàn torí gbogbo ẹ̀kán ò tutù ni. Gbogbo ẹ̀ n lọ ní ìrọ̀wọ́rọ̀sẹ̀, oru ò pọ̀ jù, kò yín, gbogbo e ó bá ra o ba ni lára mu. Ṣùgbọ́n mo ṣe fẹ́ràn ojú ọjọ́ tó tutù tó yìí, mi ò tún kín fẹ́ kí ó tún tutù jù. Torí tí ó bá ti tutù jù, ó máa jẹ́ kí èèyàn máa máa wá bí à á ṣe máa wọ aṣọ tí a fi gbà ó tutù kíni. Ṣùgbọ́n tó bá tutù níwọ̀nba, kò dà gan-an kí èèyàn wọ aṣọ tó fẹ́lẹ́ tàbí tí ó fi tara tara ní ìpọ̀ǹgan, ó sì ń ṣe bẹ́yẹn fún yan.

Mi ò kí n gé irun mi torí wípé mi ò kín ń ṣe ọkùnrin. Mo máa ń ṣe irun mi ni. Àṣà wa ni nílẹ̀ Yorùbá wípé kí obìnrin máa ṣe irun rẹ̀ kí ọkùnrin sì tún máa gé irun rẹ̀. Àmọ́ a ní àwọn obìnrin kọ̀ọ̀kan tí wón jẹ́ pé wón ń gé irun wọn. Irú àwọn obìnrin bẹ́ẹ̀ bóyá wọ́n wọ́n fẹ́ràn láti máa gé irun wọn tàbí wón ń gé irun wọn láti fi lè jẹ́ kí ó wù síi dáradára. Ṣùgbọ́n èmi, àtilẹ̀ ni mo ti ń ṣe irun, mi ò ní ìgbà tí mo máa ń gé irun. Kódà mi ò gé irun mi rí, mi ò ní ìgbà tí mo máa ń gé irun.

Bẹ́ẹ̀ni, mo jẹ́ ènìyàn tí ó máa ń jí ní kùtùkùtù. Kí má ní nǹkan tí mo fẹ́ ṣe gan, tó bá jẹ́ bíi ró ọjọ́ tí mi ò lọ ibiṣẹ́ tàbí tí wọ́n ní kí a jókòó sílẹ̀ nítorí public holiday, mo máa ríi wí pé ago márùn-ún tí mo ti máa ń jí yẹn náà ni mo máa jí. Mo jẹ́ èèyàn kan tó máa ń jí ní kùtùkùtù. Ìdí tó dẹ̀ fi rí bẹ́ẹ̀ ni wípé bí àwọn òbí mi ti ṣe kọ́ mi ní àtìlẹ́ niyen, ó dẹ̀ ti mọ́ mi lára láti máa jí ní àkókò bẹ́ẹ̀.

Ṣé mo mọ bi a ti ń wẹ̀? Bẹ́ẹ̀ni, mo mọ bi a ti ń wẹ̀. Nígbà tí èèyàn bá fẹ́ wẹ̀, a kọ́kọ́ bu omi sí ara láti fi lè jẹ́ kí ara rẹ̀ ní omi. Lẹ́yìn náà, a fi ọṣẹ ra ara. Nígbà tó bá fi ọṣẹ ra ara tán, a máa mú kẹ́ẹ̀kẹ́, àwa ṣẹ̀ṣẹ̀ wà máa fi wẹ ara. A dẹ̀ wẹ̀ ní ṣíṣe n tẹ̀lé. A kọ́kọ́ fọ ojú. Lẹ́yìn ìgbà tó bá fọ ojú tán pẹ̀lú ọṣẹ nìkan, a fọ ọrùn, a fọ abíyá, a fọ apá, a fọ ẹ̀yìn, a fọ iwájú, a fọ ìbàdí, a fọ ihò ààrin ìdí, a fọ ìtàn, a fọ ẹsẹ̀ náà bí ènìyàn tí máa ń wẹ̀ ni. Lẹ́yìn ìgbà tí a bá fọ gbogbo àwọn ibi tí mo ti dárúkọ tán, ẹni tán á bu omi sára. A á ríi dájú wípé kò sí ọṣẹ kankan ní ara rẹ̀ títí tí omi á fi dúró ní ẹyọ kọ̀ọ̀kan ní ara rẹ̀. Tí omi bá ti dúró ní ẹyọ kọ̀ọ̀kan ní ara ènìyàn, ó túnmọ̀ sí wípé ẹni yẹn wẹ̀ ó mọ dáradára.

Ṣé mo mọ̀ bí a ti ń se oúnjẹ? Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń se oúnjẹ. Mo mọ̀ bí a ti ń ro àmàlà, mo mọ̀ bí a ti ń se omi ọbẹ̀, mo mọ̀ bí a ti ń se ewédú, mo mọ̀ bí a ti ń se ìrẹsì aláta díndín, mo mọ̀n bí a ti ń se ìrẹsì tí àwọn olóyìnbo ń pè ní jọlọfu. Eléyi tò ṣe wípé eyán ma da, eyán ma rọ ní ata. Mo mọ̀ bí a ti ń tẹ̀bà, mo mọ̀n bí a ti ń se ẹ̀gúsí, mo mọ̀n bí a ti ń se ẹ̀fọ́, mo mọ̀n bí a ti ń se, eh, ọbẹ̀ edikaikong, mo mọ̀ bí a ti ń se ọbẹ̀ àpọ̀n. Oríṣìíríṣìí òun ni mo mọ̀ bí a ti ń se. Mo tun wa mọ̀n bí a ti ń ṣe ètò bá ṣe ń pèlò gbogbo àwọn nǹkan tí a fi ń se oúnjẹ níwọ̀ntúnwọ̀nsì. Mo mọ̀ wípé tí èèyàn bá fẹ́ se ọbẹ̀, ó ní bí èèyàn a ṣe fi epo sí i. Mo mọn òdin wọn epo tí èèyàn ma fi sí ìyá ata tí èèyàn bá fẹ́ sè. Mo dẹ̀ mọn òdin wọn ẹran tàbí ẹja tí èèyàn a fi sí na gbogbo ẹ ní mo mon.

Eré ìdárayá tí mo fẹ́ràn jù ní eré sisa. Ìdí tí mo tẹ̀ṣe fẹ́ràn eré ìdárayá náà ni wípé, mo jẹ́ ẹni tó ga ní wọ̀nba tí kò sì lára púpọ̀. Èyí fún mi ní àǹfààní láti lè gbé ara mi tó ṣe wípé tí mo bá ń sáré, ó máa dàbí ìgbà tí bébà ń sáré ni tí afẹ́fẹ́ kan ń fẹ́ èèyàn ni. Mo dẹ̀ fẹ́ràn láti máa sáré nítorí pé ó máa ń jẹ́ kí ara tèmi gan kó wà ní ìlera pípé àti ìlera tó yẹ. Mo fẹ́ràn eré sisa gan.